Rárá o, mi ò fẹ́ràn láti máa jókòó sí ní, nílẹ̀, nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Èmi ò tẹ́wọ́ ọkọ̀ òfurufú rí. Bẹ́ẹ̀ ni, mi ò wọ̀, mo sì máa wọ̀ dáadára. Ṣùgbọ́n mi ò tíì wọ̀ rí báyìí. Ṣùgbọ́n mo sì máa wọ̀ dáadáa bẹ́ẹ̀ ni.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ úgú bẹ́ẹ̀ni, torí pé ẹ̀fọ́ úgú dára ní ara, ó sì máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀, àti pé gẹ́gẹ́ bí tí èèyàn bá ní oyún tàbí èèyàn wà nínú àìsàn kan, wá máa sọ pé kó máa jẹ ẹ̀fọ́ úgú.

Bẹ́ẹ̀ni, o, mo ti dúró bẹ́ẹ̀ni o, àìmọye ìgbà nígbà tí fóònù mi bàjẹ́. Mi ò lo ẹ̀rọ ayárabíàṣá nígbà tí mo ìbá ní data tí ọkọ mi ò bá dé tán data fún mi torí nígbà tí mo fi máa ń fi data rẹ̀ ṣàhun, màá dúró mi ò ní ìlò bẹ́ẹ̀ni.

Bí mo ṣe máa lu àkókò mi nígbà tí mo bá wà nínú ilé ni wípé mo máa ń fọ aṣọ, àbí? Mo máa ń fọ aṣọ, mo dẹ̀ máa ń fọ abọ́, mo dẹ̀ máa ń tọ́jú ẹbu-- ọmọ mi, màá ń tọ́jú ilé náà, mo dẹ̀ máa sùn bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni o, ojú mi dára, dára, dára. Kò sí ǹkan tó ṣe mí ní ojú. Ojú mi mọ́lẹ̀ gerége. Bẹ́ẹ̀ni, ojú mi dára. Kò sí ohun tó ṣe mí ní ojú. Ojú mi mọ́lẹ̀ dára, dára. Bẹ́ẹ̀ni, ó dára. Bẹ́ẹ̀ni.

Kí n tó lè bá anybody ṣe iṣẹ́ pọ̀, máa rí i dájú pé mo mọ iru ènìyàn tí ẹni yen jẹ́. Mi kí n bá ẹnikẹ́ni dá owó pọ̀ nítorí pé kó oloun má je ka ri ogun Alákòbá àti aladaba. Mo máa ń faràbàlẹ̀ wo àwọn tí mo maa n bá ṣiṣẹ́ papọ̀ bóyá àwọn tí wọ́n ní oto ni wọ́n.

Àwọn ìméèli mi mo ma ń yewọn wò lójojúmọ́. Ma ń ṣètò wọn, mo mọ ó ní oríṣi ọ̀nà bí méèlo tí méssage ma ń gbà wọlé. Ìkan ma wà ní sóṣíà, ìkan ma jẹ́ general message gbogbo ẹni ó máa ń wò ní ojoojúmọ́. Kì í mọ àwọn tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sínú orí ìméèli mi.

Mi ò fi bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ púpọ̀. Kò sí ọ̀rẹ́ pé ọ̀rẹ́ kan tí a jó ń jáde lọ, ló ṣe fàájì ní ilé ìgbafẹ́. Fún ìdí èyí, a kí jọ́ náa owó pàpọ̀ lẹ́yìn kí a kań ki ara wa lórí fóònù, ká fi àtẹ̀jíṣẹ́ ká fi ránṣẹ́ síra wa ní ókéré àfi tí a bá ní ṣíṣe tí a bá ní ìnáwó níwájú la máa ń pàdé ara wa.